Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn. Kódà oríṣiríṣi ètò aládùn tó kọ́nilẹ́ẹ̀kọ́ tó sì máa ń fún ni ni ìgbádùn ni mo máa ń wò lórí tẹlifíṣàn. Àwọn ètò bí i Kabẹńkọ, Ṣọ́gbádùn. Mo tún máa ń wo àwọn ètò tẹlifíṣàn òyìnbó bíi game of Thrones, Peaky Blinders, For Runner's War àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà ọjọ́ kan ò lè lọ kí ń má wo ètò tẹlifíṣàn o. Mo fẹ́ràn láti máa wo àwọn ètò tẹlifíṣàn púpọ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo ti lọ ṣọdẹ rí. Kódà mo ti lọ ṣọdẹ láìmọ̀ye ìgbà, ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti kẹ́yìn ṣọdẹ o. Ìgbà tí mo máa ń ṣọdẹ tẹ́lẹ̀ ni ìgbà tí a bá padà lọ sí abúlé wa ní ayo abúlé Abajẹṣà. A máa ń lọ ní ọdọọdún tẹ́lẹ̀ ní àkókò Kérésì. Ìgbà yẹn ni mo sì máa ń tẹ̀lé àwọn àgbààgbà ọdẹ tó wà ní abúlé wa ní Abajẹṣà, tí mo máa ń tẹ̀lé wọn lọ ṣe ọdẹ. A sì máa ń pa oríṣiríṣi ẹran wálé fún àwọn ènìyàn láti jẹ.

N'kò le kà iye ìgbà tí mo máa ń lo fóònù mi lójoojúmọ́ o torí wípé ó pò, mi ò lè ṣe kí n má tẹ fóònù mi lójoojúmọ́. Àgàgà ọjọ́ tí mii bá lọ sí ibi iṣẹ́, fóònù mi ni mo máa ń tẹ fún gbogbo ọjọ́ náà torí orí fóònù mi ni mo ti máa ń ṣe gbogbo nǹkan tí mo máa ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan-an orí fóònù mi náà ni mo ti máa ń ṣiṣẹ́, pàbí bóya á fẹ́ ṣe pàdé pẹ̀lú àwọn oníbàárà wa, àwọn kilayenti wa, orí fóònù mi yìí náà ni mo ti máa ń ṣe gbogbo ẹ̀. N'kò lè sọ pé iye ìgbà báyìí ni mo máa ń tẹ fóònù mi lójoojúmọ́ o.

Ó ti pẹ́ díẹ̀ tí mo kẹ́yìn fò, ó ti tó bi ọdún méjì sẹ́yìn báyìí. Ìgbà tí mo kẹ́yìn fò ni ìgbà tí mò ń lọ láti ìlú Èkó lọ sí ìlú Abuja. Ọkọ̀ ojú òfurufú ni mo wọ̀ nígbà náà torí wípé gbogbo ọ̀nà ojú títì ni wàhálà wà nígbà náà tí àwọn adigunjalè àti àwọn ajínigbé tí wọ́n kún ojú títì. Èyí ló mú mi tí mo fi lọ fò tí mo gun ọkọ̀ òfurufú láti ìlú Èkó lọ sí ìlú Abuja.

Bẹ́ẹ̀ni mo ní irungbọ̀n, ṣùgbọ́n ó kéré, kò pọ̀ tó rárá kò sì tẹ́mi lọ́rùn. Àti wípé irungbọ̀n mi ó dá sí méjì. Ẹ̀gbẹ́ méjèèjì àgbọ̀n mi ni irun wà, ṣùgbọ́n àárín àgbọ̀n mi ṣe ló dàbí dẹ́sààtì o. Ó dá pẹ́rúpẹ́rú ó sì máa ń dán. Èyí wà lára ǹkan tí ó jẹ́ kí irungbọ̀n mi yìí kò tẹ́mi lọ́rùn. Ṣùgbọ́n mo ṣì máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí wípé mo ṣà ti ẹ ṣi ní díẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà tó jẹ́ wípé wọ́n ò ní irungbọ̀n kankan o.

Ìgbà ọpọ ìgbà ni mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́. Gbogbo ìgbà tí mo bá ti fọwọ́ kó ìdọ̀tí tàbí tí mo fi ọwọ́ ṣe nǹkan ẹlẹ́gbin ni mo máa ń fọ ọwọ́ mi. Gbogbo ìgbà tí mo bá sì fẹ́ ṣe nǹkan tó jẹ́ nǹkan tó nílò ìmọ́tótó àbí mo fẹ́ jẹun, mo gbọdọ̀ fọ ọwọ́ mi náà. Torí náà mi ò lè sọ pé iye ìgbà bá iye pàtó ni mo máa ń fọ ọwọ́ mi torí wípé ó máa ń pọ̀ lójoojúmọ́. Ìgbà kúùgbà, lóòrẹ́ kóòrẹ́ ni mo sì máa ń fọ ọwọ́ mi láàrín ọjọ́ kan.

Àwọn nǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni ìwà, òṣìṣẹ́ òtítọ́ àti ìṣóòdodo. Òṣìṣẹ́ tí yóò ṣe fọkànle, tí yóò ṣiṣẹ́ rẹ̀ déédé bóyá ọ̀gá wà níbẹ̀ àbí kò sí níbẹ̀. Òṣìṣẹ́ tí yóò máa jẹ́ kí orúkọ company yìí, kí ó máa gbòòrò sí tí kò ní ba orúkọ ilé iṣẹ́ jẹ́, tí yóò sì jẹ ẹni tí ó lè represent ilé iṣẹ́ ní ibikíbi tí kò sì ní ba orúkọ ilé iṣẹ́ jẹ́. Ó gbọdọ̀ jẹ́ òṣìṣẹ́ tí yóò múra síṣẹ́ tí yóò sì máa dé ibiṣẹ́ lásìkò lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mo ń rà lẹ́nu jọ́ mẹ́ta yìí, orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti ń ra gbogbo rẹ̀. Torí wípé ríra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ó rọrùn púpọ̀púpọ̀ fún mi. N kò nílò láti kúrò nínú ilé mi rárárara. Gbogbo ohun tí bá sì rá, kí a ná máa wá deliver rẹ̀ sí ilé mi. Ó pẹ́jú ọjọ́ mẹ́ta, màá ti rí i. Owó mi yóò ti ba gbogbo ǹkan tí nbá rà lórí Íńtánẹ́ẹ̀tì. Èyí ló fa tí mo ti fẹ́ràn láti máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì púpọ̀púpọ̀.

Mo fẹ́ràn coffee, mo sì fẹ́ràn tea náà, ṣùgbọ́n mo fẹ́ràn tea ju coffee lọ torí wípé tea ni mo máa ń mu lọ́pọ̀lọpọ̀ ìgbà ju coffee lọ. Ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń mu coffee ṣùgbọ́n mo máa ń mu tea lójoojúmọ́. Ìdí sì ni wípé bàbá mi ti fi tea mimu kọ́ wa láti kékeré. Ojoojúmọ́ ni bàbá mi máa ń mu tea nígbà tí mo wà n kékeré, ó sì máa ń fún àwa ọmọ rẹ̀ náà mú lẹ́ẹ̀kọ̀okan. Èyii ló fẹ́ kí n fẹ́ràn tea ju coffee lọ díẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ torí wípé mo mọ̀ pé àwọn òfin yìí, torí ìdáàbòbò àwa awakọ̀ àti àwọn tó ń rìn lórí pópó ni àwọn òfin yìí ṣe wà. Ẹni tí kò bá sì dá àbí tẹ̀lé àwọn òfin yìí yóò jẹ́ bí òfin àbí kó dáràn kó bá ara rẹ̀, kó lọ kó sí inú ìjàǹbá ọkọ̀ àbí kí ǹkan kan ṣe é lójú pópó. Èyí ló fà á tí mo ṣe máa ń tẹ̀lé àwọn òfin ìyára ọkọ̀ yìí dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù dáadáa. Mo jẹ́ ẹnìkan tó nígbàgbọ́ nínú kí a máa tún ǹkan lò, kí a máa kò fi oúnjẹ tó bá kù pamọ́ kí a sì máa jẹ nígbà mìíràn. Kò dá kí a máa fi oúnjẹ ṣòfò rárá, rárá, mo sì korira rẹ̀ gidigan ni. Rárá, mi ò lè gbà, rárá inú sì máa ń bí mi níbi tí mo bá wà tí a bá ti fi oúnjẹ ṣòfò. Èmi rèé, mo máa ń fi oúnjẹ tó bá kù pamọ́ ni o. Mo sì máa ń tun ṣe ní ọjọ́ mìíràn tí màá sì jẹ pẹ̀lú ìdùnnú.

Bẹ́ẹ̀ni, ojú mi dára, ó sì ń rína kedere kedere. Kódà, ojú mi dára púpọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a jọ jẹ́gbẹ́ tàbí tí wọ́n kéré jù mí lọ gan. Tori ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a jọ jẹ́gbẹ́ tí mo mọ̀ ni wọ́n ti ń lo ìgò ojú tan ti lọ gbàgò ní ọwọ́ dókítà lọ hospital ṣùgbọ́n èmi, ojú mi ń rína síbẹ̀ kódà ó ń rína kedere bí ojú àṣá ni. Inú mi sì máa ń dùn fún irú ojú tí Ọlọ́run fún mi. Mo máa ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lójoojúmọ́ fún èyí.